Mo máa ń lo etí ìgbọ́ aláìló wáyà tí a mọ̀ sí Bluetooth dáadáa, nítorí pé ó rọrùn láti máa gbé ká àti pé kò ní okùn tí ó máa dáni láàmú. Mo fẹ́ràn èyí tí ó ní ariwo dídínkù. Ohun pàtàkì fún mi ni pé ohun rẹ̀ máa ń dún kedere, báàsì rẹ̀ sì máa ń wà ní déédéé, kì í ṣe èyí tí yóò máa dùn ènìyàn ní etí. Bákan náà, mo máa yan èyí tí bátìrì rẹ̀ gùn dáadáa kí n lè lò fún ìgbà pípẹ́ láì máa ṣakiri láti wá jàjà.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù jẹ́ ìgbà Kérésì. Mọ ìgbà ọdún tuntun tí a mọ̀ sí Kérésì nílá àti Kérésì kèké, ìgbà yìí jẹ́ àkókò tí wọ́n máa ń fi ìfẹ́ hàn sí, tí kaluku máa ń fi ìfẹ́ hàn sí ara wọn nípa bíbùn ni ní oríṣiríṣi ẹbùn, ilé, ọkọ̀, oúnjẹ, owó àti ohun mélòó mélòó tó wúlò. Ìgbà yìí máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí papọ̀, ẹni tí wọ́n ti jọ ríra tipẹ́ àbí ẹni tí wọ́n sì ń rí ra dedẹ àbí ẹni tí kò sí àǹfààní fún wọn láti máa bá ara wọn sọ̀rọ̀ tí wọ́n ó sì jẹ, tí wọ́n ó ṣe àwẹ̀jẹ àti àwẹ̀mú papọ̀ ní inú ọdún. Ọdún yìí máa ń so ènìyàn papọ̀, tí ènìyàn ti ríra tipẹ́tipẹ́, ọ̀rẹ́ ni, mọ̀lẹ́bí ni, ará ni nínú ìlú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀ pẹ̀lú ìbọ̀wọ̀ àti òtítọ́. Nítorí iṣẹ́ dára jù nígbà tí àlàáfíà bá ń bẹ láàárín alábáṣiṣẹ́pọ̀. Mo fẹ́ràn láti máa gbọ́ èrò wọn kín sì máa fi tèmi hàn láìfa àríyànjiyàn. Nígbà tí ìṣòro bá wáyé, mo máa ń yan, mo máa ń yàn ọ̀rọ̀ dípò ìbínú kín nǹkan má bà tóbi jù tàbí bàjẹ́ jù fún mi. Ìbáṣepọ̀ tó dára ló mú iṣẹ́ rọrùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń se ìgbéjáde níbi isẹ́ nígbà tí ó bá jẹ́ dandan. Mo máa ń múra dáadáa kí ohun tí mo fẹ́ sọ lè yé gbogbo ènìyàn kedere. Mo fẹ́ràn kí ìgbéjáde mi má gún ju, kí ó sì dojúkọ kókó pàtàkì ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lè lórí. Nígbà gbogbo, mo máa ń lo àpẹẹrẹ àyè gidi láti jẹ́ kí ọ̀rọ̀ náà rọrùn àti láti yé àwọn tí wọ́n ń gbọ́ mi.